Mo máa ń ṣe eré ìdárayá. Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ òun ni eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ni ìgbà tí ó bá di òpin ọ̀sẹ̀ ní ọjọ́ àbámẹ́ta, ní ọjọ́ tí kò sí iṣẹ́ tí mi lọ síbi iṣẹ́ rárá, òun ni mo máa lọ sí orí pápá ìṣeré ti ìlú Ìbàdàn tí ó wà ní Adamasingba ní ọ̀nà Mọ́kọ́lá láti lọ gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gẹ́gẹ́ bí eré ìdárayá tí mo máa ń ṣe. Mo fẹ́ràn rẹ̀ nítorí pé, ẹ́, ó máa ń jẹ́ kí gbogbo ara mi kí ó dá yagi yagi lẹ́yìn ìgbà tí mo bá ṣé tán. Ṣùgbọ́n kì í ṣe bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nìkan ni mo máa ń ṣe. Ẹ̀, ó tún ní àwọn mìíràn bíi bọ́ọ̀lù tí a máa ń jù sínú, àwọn tí wọ́n ń pè ní basketball àti bọ́ọ̀lù tí á máa ń fi ọwọ́ gbá síra tí wọ́n ń pè ní volleyball. Àwọn wọ̀nyí òun ni mo tún fẹ́ràn láti máa ṣe nígbà tí mo bá lọ sí pápá ìṣeré Adamasingba tí ó wà ní ọ̀nà Mọ́kọ́lá ní Ìbàdàn. Àwọn eré ìdárayá yìí òun ni mo fẹ́ràn. Ṣùgbọ́n kì í ṣe àwọn wọ̀nyí nìkan ni mo máa ń ṣe. Mo tún fẹ́ràn àti máa gbá, ẹ́, nǹkan tí wọ́n ń pè ní table tennis. Bẹ́ẹ̀ ni, ẹ́, eré ìdárayá mìíràn tí mo fẹ́ràn nìyí. Ó máa ń jẹ́ kí ọwọ́ kí ó nà, kí èèyàn kí ó sì láàgùn jáde. Àwọn eré ìdárayá tí mo máa ń ṣe òun ni mo ti dáhùn yìí.

Rárá, mi ò kí ń má mú Ògùn ní ojoojúmọ́. Ẹ̀ẹ̀kọ́okan ni mo máa ń mu Ògùn. Kò dára kí ẹ̀eyàn má mú Ògùn ní ojoojúmọ́ nítorí kidìrìn ènìyàn ni ènìyàn ń fún ní wàhálà ṣe nígbà tí ó bá n mú Ògùn ní ojoojúmọ́. Nígbà tí ara mi kò bá yá, tí mo lọ sí ilé ìwòsàn fún àyẹ̀wò, nígbà tí mo bá ṣi yẹ ara mi wò ní ọ̀dọ̀ àwọn dókítà olóogun òyìnbó, nǹkan tí wọ́n bá ní kí ń ṣe, tí wọ́n bá kọ Ògùn fún mi láti lọ rà ní ilé ògùn tí mo bá sì lọ rà, bí wọ́n bá ṣe ní kí ń lò ó, òun ni mo máa lo Ògùn náà. Ìgbà yìí, òun ni mo lè sọ pé mò ń lo Ògùn. Lẹ́yìn eyí, o maa ní ẹ̀ẹ̀kọ́okan tí mo máa ń lo Ògùn láì ṣe pé dókítà ní kí ń lò ó. Nígbà tí mo bá rí pé mo ṣe iṣẹ́ púpọ̀ tí gbogbo ara ṣi ń ro mí, mo máa lo Ògùn tí yóò jẹ́ kí ara ríro yìí kí ó lọ. Awọn igba, wọn yìí, òun ni mo máa ń lo Ògùn. Mo tilẹ̀ fẹ́ràn láti máa gba abẹ́rẹ́ ju kí máa lo Ògùn lọ nítorí pé abẹ́rẹ́ máa ń ṣiṣẹ́ kíákíá, Ògùn díẹ̀díẹ̀ ni òun máa ń ṣiṣẹ́. Nítorí náà mi ò fi bẹ́ẹ̀ máa ń lo Ògùn nítorí pé kì í ṣiṣẹ́ kíákíá ní ara mi bí ìgbà tí mo bá gba abẹ́rẹ́. Nítorí náà kì í ṣe ojoojúmọ́, òun ni mo máa ń lo Ògùn.

Kò sí ọ̀nà mìíràn tí mo máa n gbà ń kojú àsìkò ìparí iṣẹ́, ju pé kí n gbé àpò iṣẹ́ mi lọ tí mo máa ń kó àwọn ìwé mi sí àti àwọn kọ̀m̀pútà mi tàbí àwọn nǹkan mìíràn tí mo bá ń lò ní ibi iṣẹ́ gẹ́gẹ́ bí, olùkọ́ ní ilé ẹ̀kọ́ gírámà ti ìjọba ní Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣùgbọ́n nígbà tí a bá ṣe tán, tí e bá kọ́ àwọn ọmọ tán tó di àgò méjì ní, l, ọjọ́ tí a bá ń ṣiṣẹ́, ẹ, màá sì gbé àpò mi àti àwọn nǹkan mìíràn tí ó bá jẹ́ te mi ní ibi iṣẹ́, mo sì máa kọrí sí ilé mi. Ẹ, àsìkò ìparí iṣẹ́, ó jẹ́ àsìkò ìsinmi fún ẹnikẹ́ni tí ó bá ń ṣiṣẹ́. Nítorí náà, inú mi máa ń dùn nígbà tí àsìkò ìparí iṣẹ́ tí ó bá dé. Ẹ, mo máa gbé àpò mi, màá sì dárí sí ilé. So ọ̀nà báyìí, òhun ni mo máa ń gbà ń kojú àsìkò ìparí iṣẹ́

Mi ò kí ń lo etí ìgbọ́ rárá nítorí pé mi ò fẹ́ràn láti máa ki ohunkóhun sí inú etí mi. Ohun tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tàbí ohunkóhun tí mo bá ń lò láti fi gbọ́ orin tàbí láti máa wo fíìmù tí kò bá sọ̀rọ̀ sókè dáadáa máa ya páàtì. Ehn, mi ò fẹ́ràn láti máa lo etí ìgbọ́ kan. Nítorí náà, mi ò kí ń lo etí ìgbọ́ rárá. Àwọn mìíràn wọn fẹ́ràn láti máa lo etí ìgbọ́ nítorí pé oríṣiríṣi etí ìgbọ́ ló wà. Àwọn mìíràn wọn máa ń ní okùn tí èèyàn máa ti sí inú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí tí wọ́n máa sì sínú kọ̀m̀pútà wọn tàbí ohunkóhun tí wọ́n bá fi ń gbọ́ orin tàbí tí wọ́n bá fi ń wo fíìmù. Àwọn mìíràn sì wà tó jẹ́ pé, eh, o ò nílò láti ní okùn kankan tí o máa ti bọ́ inú ẹ̀rọ alágbèéká rẹ tàbí kọ̀m̀pútà rẹ tí ó jẹ́ pé, eh, ẹ̀rọ Bluetooth tí ó wà nínú, eh, ẹ̀rọ alágbèéká tàbí kọ̀m̀pútà, wọn ló máa lò láti fi, eh, connect, eh, ẹ̀rọ, eh, etí ìgbọ́ àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn papọ̀ tí wọ́n sì máa ma gbọ́ gbogbo ohun tí ó ń lọ. Eh, ṣùgbọ́n àti etí okùn àti etí tí kò lo okùn, wọn kò sí eléyìí tí mò ń lò nínú gbogbo wọn. Nítorí náà, mi ò lo etí ìgbọ́ kankan rárá.

Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà ń kojú ìdènà ọkọ̀. Arákùnrin kan wà ní orí social media, ẹ́ ti Twitter, tí ó máa ń sọ bí ìdí òní ọkọ̀ ṣe rí, ẹ́ bí súkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ṣe rí ní ìlú Ìbàdàn. Ó máa ń sọ ní ibi tí ó wà ní àsìkò kan tàbí àsìkò mìíràn. Fún àpẹẹrẹ, ní àárọ̀ ó le sọ pé, "Ìwọ tí o bá fẹ́ gba ọ̀nà Mọ́kọ́lá lọ sí Ìwo Road má gba ọ̀nà Mọ́kọ́lá o nítorí pé ìdì ọ̀nà ọkọ̀ wà rẹpẹtẹ níbẹ̀. Gba ọ̀nà challenge láti lọ sí Ìwo Road." Nítorí náà tí mo bá ń lọ sí ibi iṣẹ́ ní àárọ̀, màá kọ́kọ́ lọ sí orí social media, ní orí, tí ọkùnrin náà, tí handle ọkùnrin náà láti lè wo ibi tí ọ̀nà wà tàbí ibi tí ọ̀nà ti dí kí ń ba lè mọ ibi tí mo máa gbà. Ọ̀nà àkọ́kọ́ nìyí tí mo máa ń gbà ń kojú ìdènà ọkọ̀. Lẹ́yìn èyí, ní ìgbà tí mo bá n lọ ibi iṣẹ́ tí ó bá jẹ́ pé tí mo bá dé ibìkan tí mo rí pé ìdènà ọkọ̀ wà, màá ṣe sùúrù títí ìdènà ọkọ̀ náà yóò fi kúrò tàbí kí n wo ọ̀nà tí mo máa fi lọ gba ibo mi lọ sí ibi tí mò ń lọ. Àwọn ọ̀nà wọ̀nyí ni mo máa ń gbà ń kojú ìdènà ọkọ̀.

Ọsàn, òun ni mo fẹ́ràn láti máa jẹ jù nínú àwọn èso. Nítorí pé ó jẹ́ èso olómi, òun ló jẹ́ kí mo fi feran rẹ̀ ju àwọn èso mìíràn lọ. Èso yìí ó sì dára púpọ̀ ní ìgbà tí ènìyàn bá jẹun. Tó dàbí ení pé oúnjẹ yìí kò fẹ́ kúrò nínú, tí inú lè tandi lẹ́yìn wákàtí mẹ́jọ tí èèyàn ti jẹun. Ó dára láti mú ọsàn kí ọsàn náà kí ó ba lè jẹ́ kí oúnjẹ náà kí ó ṣe ìṣe tí ó yẹ kí ó ṣe nínú ara. Oríṣìíríṣìí ọsàn ni ó wà. A ní ọsàn wẹ́wẹ́, a sì ní ọsàn ńlá, a sì tun ní ọsàn mìíràn tí àwọn oloyinbo n pè ní tangerine. Eyíkéyìí tí ó bá jẹ́, òun ni mo fẹ́ràn. Ọsàn wẹ́wẹ́ tilẹ̀ dára fún ẹnikẹ́ni tí ó bá ní ikọ́. È, gẹ́gẹ́ bí i ìmọ̀, ẹnikẹ́ni tí ó bá ní ikọ́, ó lè fi ọsàn wẹ́wẹ́ kó fi sí inú omi tó lọ́wọ́rọ́wọ́ kí ó sì gbe mú ní àárọ̀ kùtùkùtù. Ó dára fún ikọ́, ó sì dára fún inú. Tí ènìyàn bí, tí ènìyàn bá fẹ́ yàgbẹ́ tí ìgbẹ́ náà kò bá jáde dáradára tàbí tí ó ń fi agídí ń jáde, è, ó yẹ kí ó ni ọsàn wẹ́wẹ́ kó fi sí omi tó lọ́wọ́rọ́ kí ó sì mú ún. Ó dára fún, ẹ, irú ẹni bẹ́ẹ̀. Ìdí nìyí tí mo fi fẹ́ràn ọsàn. Ó dùn lọ́pọ̀lọ́pọ̀, ó sì ṣe ara ní oore.

Ìgbà tí mo kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ ni bí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn. Arákùnrin kan ni wá sí ibi iṣẹ́ wa tí ó sì fi lọ wá ọ̀nà tí ó dára láti máa ṣe iṣẹ́ wa. Gẹ́gẹ́ bí olùkọ́ ní ilé ìwé girama tí ìjọba ní Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó jẹ́ pé ìwé àti kí a máa kọjọ iṣẹ́ sí ojú pátákó òun ni ó wọ́pọ̀ ní àárín wa. Kò fi bẹ́ẹ̀ sí ẹni tí ó lo ẹ̀rọ kọ̀m̀pútà láti fi kọ́ àwọn akẹ́kọ̀ọ́. Nítorí náà ọkùnrin yìí ó mú, ẹ́, àbá kan wá láti máa lo kọ̀m̀pútà láti máa kọ́ àwọn akẹ́kọ̀ọ́. Ó sì kọ́ wa ní oríṣiríṣi ọ̀nà láti lo kọ̀m̀pútà wa tí a lè fi ṣe PowerPoint presentation fún àwọn akẹ́kọ̀ọ́ wa. Ó kọ́ wa bí a ṣe lè gbé àwòrán sí orí PowerPoint kí a sì kọ, ẹ́, nǹkan sí abẹ́ rẹ̀ kí ó bá lè yé àwọn akẹ́kọ̀ọ́ yìí dáradára. Fún àpẹẹrẹ, ẹni tí ó bá fẹ́ kọ́ ẹ̀yà ara, ẹ́, yóò wá, ẹ́, àwọn àwòrán ní orí, ẹ́, Íńtánẹ́ẹ̀tì tí yóò sì fi sí orí kọ̀m̀pútà rẹ̀. Nígbà tí ó fi kọ̀m̀pútà rẹ̀ tán, yóò wá mú àwòrán yìí, yóò fi sí orí PowerPoint, yóò sì kọ́ ọ sí abẹ́ rẹ̀. Fún àpẹẹrẹ, tó bá jẹ́ pé orí òun ni ó fi sí orí PowerPoint, yóò kọ̀ ọ́ síbẹ̀ pé orí nìyí. Tó bá jẹ́ ẹ̀dọ̀ ni, yóò kọ̀ ọ́ síbẹ̀ pé ẹ̀dọ̀ nìyí. Tó bá jẹ́ kíndìnrín ni, yóò sì kọ́ ọ bẹ́ẹ̀ pé kíndìnrín nìyí. Ó máa ń jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n kọ́ ẹ̀kọ́ ní, ẹ́, àkọyẹgẹ́ tí ó sì máa yé wọn dáradára. Kò sì ní jẹ́ kí wọ́n ò tìtí gbàgbé ohun tí wọ́n ti kọ́ wọn. Nǹkan yìí ni nǹkan tuntun tí mo kọ́ ní ibi iṣẹ́ ní bí ọ̀sẹ̀ márùn-ún sẹ́yìn.

Ní orekoore ni mo máa ń lọ wo ẹyin ní ọ̀dọ̀ àwọn dókítà tí ń ṣe ìtọ́jú àti àyẹ̀wò fún ẹyin. Ẹ ẹyin jẹ́ ohun tí ó ṣe pàtàkì ní ara, nítorí ẹnikẹ́ni tí ó bá ní wàhálà ẹyin kò lè gbádùn ara rẹ̀ rárá. Ehn, ní ọ̀sẹ̀ tó kọjá, mo ní ìgbà tí mo lọ kẹ́yìn lọ wo ẹyin lọ́dọ̀ àwọn dókítà tí ń ṣe àyẹ̀wò àti ìtọ́jú fún ẹyin. Ẹ̀ẹ̀kan ní oṣù mẹ́ta, òun ni mo máa ń lọ sí àwọn dókítà wọ̀nyí láti ṣe àyẹ̀wò sí ẹyin àti láti fọ ẹyin náà kí ó ba lè mọ dára dára. Gbogbo àwọn ìdọ̀tí tí ó bá ti sá pamọ́ sì bá ì kọ̀rọ̀ ẹnu kí àwọn dókítà wọ̀nyí kí wọ́n fi àwọn ohun tí wọ́n fi ń fọ kí wọ́n ba lè fọ dára dára, kí wọ́n má ba à di pé eh ẹyin náà ń rùn tàbí kí àwọn kòkòrò kí wọ́n má ba wọ̀ ọ́, kí wọ́n má ba à jẹ ẹ́, kí èèyàn má ba à ní eh ààrùn ẹyin tí wọ́n ń pè ní akokoro tí kò dára rárá. Eh ó dára kí èèyàn máa wo ẹyin rẹ̀ ní ó kéré tán ẹ̀ẹ̀kan ní oṣù mẹ́ta. Ìgbà yìí ni mo lọ kẹ́yìn lọ wo ẹyin.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù lọ, òun ni àkàrà àti ẹ̀kọ. Kí a fi ẹ̀wà funfun wẹ́wẹ́ kí a fi ṣe àkàrà, kí a fò ró ró sí i, kí a sì dín. Nígbà tí a bá di tán kí a gbé ẹ̀ ògì kaná, kí a sì pò dáradára. Nígbà tí a bá pò tán kí a fi ṣúgà sí i, kí a sì fi mílìkì olómi kí a sì dà á sí orí rẹ̀ kí èèyàn gbé síwájú kí ó sì jẹ ẹ́. Oúnjẹ yìí ó dára púpọ̀ láti jẹ ní àárọ̀ kùtùkùtù tàbí ó jẹ oúnjẹ àárọ̀ kí èèyàn tó lọ ibi iṣẹ́ tàbí nígbà tí èèyàn bá dé ibi iṣẹ́ kí ó mú oúnjẹ yìí kí ó jẹ ẹ́. Ó dára fún ara lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó ní àwọn èròjà tí ó máa ń ṣe ara ní ore. Ẹ̀ Oúnjẹ yìí, oúnjẹ àkàrà yìí òun ni mo fẹ́ràn jù lọ ní gbogbo àwọn nǹkan tí à ń fi àkàrà jẹ.

Ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ní ọjọ́ ajé ni mo máa ń ra epo fún ọkọ̀ mi. Nítorí pé mo jẹ́ ẹni tí ó máa ń ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ní àsìkò ọ̀sẹ̀, ẹ mi ò ráyè láti máa lọ sí ẹ ilé tí wọ́n ti máa ń ta epo. Nítorí náà, to bá ti di ọjọ́ ajé, ọjọ́ kì í ní iṣẹ́ ẹ ti ọ̀sẹ̀, òun ni màá ti ri dájú pé mo lọ sí ibi tí wọ́n ti ń ta epo, tí màá sì ra epo sínú ọkọ̀ mi tí ó sì kún dẹnu fọ́fọ́. Nítorí mo fẹ́ lò fún gbogbo ọ̀sẹ̀ yẹn ni. Nígbà tí mo bá sì ra lóòtọ́, gbogbo ọ̀sẹ̀ náà ni epo tí mo ra ní ẹ ọjọ́ ajé yìí ni ó máa gbé mi títí dé ọjọ́ àìkú. Nítorí náà ni mo ṣe máa ń ra epo ní ọjọ́ ajé. Idáhùn sí ibèerè yìí, òun ni pé ọjọ́ kì í ní iṣẹ́, ọjọ́ ajé, òhun ni mo máa ń ra epo fún ọkọ̀ mi.

Rárá o, mi ò tíì lé ẹnikẹni kúrò ní ìṣe rí. Lẹ́yìn ìgbà tí mo kúrò ní ilé ìwé gíga ti yunifásítì, ní bí ọdún púpọ̀ sẹ́yìn, ẹ, ni mo ti ń bá àwọn ènìyàn ṣiṣẹ́. Ẹ, mo-- lẹ́ àkọ́kọ́, mo kọ́kó bèẹ̀rẹ̀ sí ní ń bá, ẹ́, ilé ìwé girama ti aládàáni ni mo kọ́bẹ̀rẹ̀ sí ń bá ṣiṣẹ́ fún bí ọdún márùn-ún sí ọdún mẹ́fà, kó tó wá di pé mo lọ sí ìlú Ibadan níbi tí mo ti rí àǹfààní láti máa bá ìjọba ṣiṣẹ́ tí mo sì ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ìwé girama ní ìlú Ibadan ni ìpínlẹ̀ Ọ̀yọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Nítorí èyí, mi ò tí dà ilé iṣẹ́ mi sílẹ̀ tàbí kí wà ní ipò tí mo ti le dà ẹni-- ẹnikẹni dúró ní ibi iṣẹ́. Nítorí náà ìdáhùn sì'yí ni pé ẹ mi ò tí lè ẹnikẹni kúrò ní ibi iṣẹ́ rí. Ẹ̀mí ò sì ṣe gbàdúrà pé kí i ní irú nǹkan báyìí láti lé ẹnikẹni kúrò ní ibi iṣẹ́ rẹ̀ tí mo bọ-- tí mo kò tẹ̀ bá wà-- tí n bá wà ní, ẹ́, ipò láti ṣe irú ẹ. Ẹ̀mí ò gbàdúrà kí, ẹ́, irú nǹkan báyẹn kí ó ṣẹlẹ̀ nítorí pé mi ò ní fẹ́ gba ìje ní ẹnu ẹnikẹni.

Mi ò lọ sí ìṣẹ́gun ọdẹ rí nítorí pé mi ò mọ ohun tí ó ń jẹ bẹ́ẹ̀. Ìṣẹ́gun ọdẹ ó jẹ́ ohun tí wọ́n máa ń ṣe ní apá ọ̀dọ̀ wa dé bí ní ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n nítorí pé mo jẹ ẹlẹ́sìn Kristẹni tí mo sì jẹ́ ẹni tí ó ń ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀, ẹ mi ò ráyè láti lọ sí irú òde báyìí. Nítorí náà, ìdáhùn síbéèrè yìí ni pé ẹ mi ò lọ sí ẹ ìṣẹ́gun ọdẹ rí rárá.